Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí pé ó rọrùn ó sì máa ń yá. Ah, yes.

Ṣé o féràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ ni, mo féràn oúnjẹ tó ní ata. Mo máa ń se gbogbo oúnjẹ tí mo máa ń sè ó máa ń ní ata. Tí kò bá ní ata kò ní lọ dáadáa lẹ́nu mi. Mi ò kì í féràn, mi ò kí ń gbádùn oúnjẹ yẹn dáadáa, ṣé o gbọ́dọ̀ ní ata?

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán. O maa n mọ̀núnmídùn, mo máa n like láti máa póst e sórí social media. So, mo máa ń ya àwòrán gan-an ni.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi. A máa ń jọ ń kíra láràárọ̀ tàbí nígbà tí a bá pàdé lójú ọ̀nà àbí níta. A máa ń kíra a dẹ̀ máa ń sọ̀rọ̀

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń rí dájú pé àwọn ará àdúgbò mi tàbí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá ní need, tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi, mo máa ṣe ìwọ̀nba tí agbára mi le kà. Mo dẹ̀ máa make sure.

Ṣé o máa ń gba àwọn email àìwúlò? N ó ọ̀pọ̀lọpọ̀ email àìwúlò ló máa ń wọ inú email mi, ti o jẹ pé mi ò mọ bí wọ́n ṣe, bí wọ́n ṣe rí email address mi. Àmọ́ kò sí bí mo ṣe unsubscribe tó, wọ́n sì máa tún send ẹ́.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Rárá, kò sí oúnjẹ tí mo kórira. Ó lè O le ni oúnjẹ tí o jẹ pé mi ò kí n gbádùn ní gbogbo ìgbà, àmọ́ kò sí èyí tí mo kórira. Mo le jẹ, kò sí oúnjẹ tí mi ò le jẹ.

Nígbà wo ni o kẹ́yìn kó ìgbékalẹ̀ iṣẹ́? N o gé n sábà ṣe ìgbékalẹ̀ iṣẹ́ níbi iṣẹ́. Most of the gbogbo iṣẹ́ tí mo n ṣe ori fóònù mi ló wà.

Ṣé o máa ń ṣe eré, ṣe o máa ń ṣe ìdárayá? Mo máa ń ṣe ìdárayá, èmi àti àwọn ẹbí mi àti ọmọ mi. A máa ń ṣe ìdárayá tí tó bá wù wá, tẹríba wù wá ṣe.

Irú fóònù wo, fóònù alágbèká wo ni ò ń lò? Mo ń lò fóònù alágbèká Android smartphone to ń pè ní Redmi, òun ni mo ń lò, Redmi 13C.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí kan ni mo máa ń lò, ìyẹn tí èyin kò bá ríli tí kò bá ro mí dáadáa. Bótá ẹ̀yìn bá nro mí, màá lo ìrọ̀rí kan tàbí méjì nígbà míi. Ìrọ̀rí kan gan ni mo máa ń lò ní gbogbo ìgbà jùlọ.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró pẹ́ gan tí mo bá ti charge è dé bí i hundred percent, ó máa ń dúró fún ìwọ̀n, fún bí i wákàtí mẹ́wàá.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò ní ọkọ̀, tí mo bá fẹ́ jáde tí mo fẹ́ lọ sí ìgboro, mo máa gbé bọ́ọ̀sì tàbí kẹ̀kẹ́ tàbí tricycle.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn láti má a fún àwọn ènìyàn ní ẹ̀bùn wáìnì, ìyẹn ọtí òyìnbó tàbí ẹ̀bùn oúnjẹ. Mo lè dáná kí n fún wọn lóúnjẹ.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú owó? Bẹ́ẹ̀ni, mo má ń kọ ìwé, mo má ń ṣe fáìlì owó tí mo bá ń ná tàbí budget tí mo fẹ́ lò tí mo fẹ́ ná, mo má ń kọ kalẹ̀.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí internet, lórí social míḍà, media. Mo lè kọ á́tíkù kékeré tàbí kí n post, tàbí kí n póstì picture àbí.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí ìgbà tí mo wà ní ọmọdún mẹ́rin, ìyẹn four years. Mo rántí ìgbà tí mummy mi, ìyá mi fẹ́ lọ bí àbúrò mi, àbúrò mi ọmọ òun.

Ṣé o máa ń wọ ìbọwọ́? A kì í sábà wọ ìbọwọ́ ní orílẹ̀ èdè mi nítorí pé ooru máa ń orúpọ̀ nbi báyìí, àmọ́ nígbà tí ó tútù bá múná, ó sàsààní wíwọ ìbọwọ́ kò common rárá.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo máa ń jẹ èso tàbí snacks. Mi ò kí ń jẹ oúnjẹ púpọ̀ ní ọ̀sán, èso tàbí snacks.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹyin lójojúmọ́? Mo máa ń fọ́ ẹyin tó ìgbà méjì sí mẹ́ẹ́fa lójojúmọ́. Ẹ̀ ẹyin méjì àbí mẹ́fà ni mo máa ń fọ́ lójojúmọ́ torí mo máa ń jẹ ẹyin gan. Ẹ̀mi àti ọmọ mi a máa ń jẹ ẹyin.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Mo ṣètò rẹ̀ sí 5:30. Ìyẹn aago márùn ún àbọ̀ láàárọ̀ ni mo ṣètò ẹ sí kí n lè tètè jí lówuro.

Ṣé o máa ń fi ìdáàbòbò òrùn ṣara? Rárá, mi ò kí ń lo ìdáàbòbò ọrùn. Ó máa ń dọ́rù mú mi, torí náà mi ò kí ń lo ìdáàbòbò oòrùn.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Áà, mo ní ìrora o. Ojú máa ń tì mí gidi gan ni. Mo ní nǹkan tọ́ ń pè ní stage fright. Ojú máa ń tì mí, ẹ̀rù máa ń bà mí tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tó pọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá n sín? Kí ni mo máa ń ṣe tí n bá sín, mo máa- mo máa gbàdúrà fún ra mi. Mo má sọ pé, God bless you.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí wọn pé, ẹ káàárọ̀, ẹ káàsán tàbí ẹ káalẹ́ tàbí ó dàbọ̀ tàbí oríṣiríṣi kíkí ló wà nínú orílẹ̀èdè mi.

Ṣé o ti lọ sí àgó rí? Mi ò mọ ohun tó ń jẹ́ àgó báyen. Mi ò mọ nǹkan tó ń jẹ́ àgó. Mi ò tí ì lọ sí àgó rí. Tí bá ti lọ, màá mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, kí màá lè rọ pé mi.

Ìgbà mélòó ni o má ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Bí i ẹ̀méjì sí ẹ̀mẹ́ta lójúmọ́ ni mo má ń ṣe àyẹ̀wò ímélì mi. Ẹ̀ẹ́mẹ́ta sí ẹ̀méjì lójúmọ́.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora ní gbogbo ìgbà torí mo, mo fẹ́ràn láti máa tan AC. Tó bá ti wá tutù mọ́ mi lára, màá fi aṣọ ìbora kí n lè gbádùn orun mi.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni, ah, internet data, Wi-Fi, àti smartphone, àti laptop.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan mo má ń gbé àpò ẹ̀yìn, àmọ́ ti ṣe dié tí mo ti pípa ẹ̀yìn. Ìgbà tí mo ń lọ sí school, sí ilé ẹ̀kọ́ mo má ń gbé àpò ẹ̀yìn, nísìí mi ò kí ń gbé àpò ẹ̀yìn mọ́.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ Saturday àti ọjọ́ Sunday. Ọjọ́ Saturday àti Sunday ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Ọjọ́ ìsinmi.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni gbogbo ọjọ́. Kò sí ẹ̀yin tó dá dúró tí mo fẹ́ràn jù lọ. Gbogbo è ni mo fẹ́ràn.

Báwo ni o má ń gba owó ọwọ́ àwọn ènìyàn? Mo maá ń na wọ́ síwájú láti kí wọ́n tí n bá tí gbá owó wọn.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Ìgbà tí mo kẹ́yìn ní àlà burúkú ni ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn ní àlà burúkú. Ó bà mí lẹ́rú gan ni. Amọ agbára Ọlọ́run ju gbogbo agbára àlà burúkú.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Mi ò kí ń lọ dédé àmọ́ lẹ́ẹ̀kankan ni mo máa ń lọ bí i ẹbíje èèmejì lóṣù mẹ́fa ni mo máa ń lọ.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Mo fẹ́ràn pepperoni, mo fẹ́ràn cheese, mo fẹ́ràn onions àti tomatoes.

Orin wo ni o fẹ́ràn jù? Orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn orin gospel music, àwọn orin ìgbàlà, mo dẹ̀ fẹ́ràn orin hip hop.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà lẹ́ẹ̀kọ̀kan fún àwọn ènìyàn. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, àwọn ọ̀rẹ́ mi.

Ṣé o mọ̀ bí a ti ń ká àwòrán ilé? Mmm, mo mọ̀, mo ní ìmọ̀ díẹ̀ nípa bí wọ́n ṣe ń ká àwòrán ilé. Mo like, mo ní a díẹ̀ náà ni. Mí ò really ní ìmọ̀ púpọ̀ lórí, lórí, lórí ẹ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Mo ní àwọn bank card mi o wà nínú àpò owó mi, ID card mi náà wà nínú àpò owó mi àti àwọn owó.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ṣé nkan tí mo máa ń gbọ́ lórín tàbí nkan tó ń ṣẹlẹ̀ ní ìta nínú ọkọ̀? Tí ó bá jẹ pé lórín ni mo máa ń gbọ́ gospel, àwọn orin oríṣíríṣì mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ gospel, mo máa ń gbọ́ hip hop. Ó depend lórí mood mi.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Ehn, o depend lórí iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Tí mo bá ní iṣẹ́ kankan, mo máa ń sùn. Tí bá ní iṣẹ́ ṣe, màá máa gbọ́ orin, màá máa gbádùn afẹ́fẹ́ tútù tó ń fẹ́, màá máa gbádùn òjò náà. Nígbà mí, mo lè wọ inú òjò kí n wẹ̀, kí n ṣeré.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń ní ẹ̀mí, mo máa ń ní ẹ̀mí suuru àti, àti ìpamọ́ra.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilẹ̀ ìdárayà? Rárá mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilẹ̀ ìdárayà kankan. Mi ò gbàgbọ́ nínú irú nkan báyẹn, ṣo mi ò ní ìforúkọ̀sílẹ̀. Rárá.

Ṣé o máa ń kọ ìròyìn nínú ní ibi iṣẹ́? Mi ò mọ̀, mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mi ò kí ń kọ ìròyìn nípe ibi iṣẹ́ tí ibi tí mo ti ń ṣiṣẹ́ kò need kí èèyàn máa kọ ìròyìn.

Àwọn wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọn ẹbí mi. Mo fẹ́ràn àwọn àbúrò mi, àwọn ẹ̀gbọ́n mi, mo fẹ́ràn ọmọ mi, ṣèlọ́. Mo fẹ́ràn everybody nínú family mi.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lẹ́ẹ̀kọ̀okan tí n bá ti, tí ọkàn mi ò bá tójú.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Mi ò mọ bá ti ń gun kẹ̀kẹ́. Mi ò mọ̀ kẹ̀kẹ́ wà. Mi ò sì mọ ọkọ̀ wà. Mi ò tí ì kọ́ bí wọ́n ṣe ń wa ọkọ̀ àti kẹ̀kẹ́. But owù mí lọ́kàn láti kọ́ bí wọ́n ṣe ń wà.

Sè o nì irungbón. Rárá, mi ò ṣe ọkùnrin, so mi ò ní irungbọ̀n. Mi ò ní irungbọ̀n. I'm a lady, obìnrin ni mí, mi ò ní irungbọ̀n.

Èdè wo ni o fẹ́ kọ́? Mo fẹ́ èdè tó wù mí lọ́kan láti kọ́ ni èdè, èdè Korean, èdè French àti èdè Chinese. Meteẹ́ta yẹn ó wù mí láti kọ́ ámọ́o ó lé.

Báwo ni o ṣe máa ń pa èrò ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo má ń, mo máa ń pa èrò ọkàn mi tì, màá kojú mọ́ iṣẹ́ tí mo ní láti ṣe torí mo gbàgbọ́ pé bí the faster I finish the work, the faster I will be free of it.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi kò, kò nípọn rárá. Mo kàn má tí n ba ti ní need dárayá, mo lè wo, mo lè wo fíìmù lórí fóònù mi, tàbí kí n ka ìwé.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Mi ò ní ìlànà ìpolówó o. Torí mi ò ṣe iṣẹ́ tó jọmọ́ ìpolówó. Ìṣẹ́ tí mò ń ṣe kò jọmọ́ ìpolówó. Kìì kàn bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí Íńtánéètì ni.

Ṣé o máa n wọ ìborùn? Mi ò kí n wọ ìborùn. Èmi gbàgbọ́ pé àwọn Muslim ló máa ń sábà wọ ìborùn, èmi ò wọ rí. Mi ò wọ ìborùn rí, mi ò sì ní, mi ò ní ìfẹ́ láti máa wọ ìborùn.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń rántí àlá mi. Mo máa ń rántí dáadáa lójoojúmọ́.

Báwo ni o má a ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Iṣẹ́ tí mo ń ṣe kò nílò ìrìn àjò púpọ̀. Ẹ̀ẹ̀kọkan tí mo bá fẹ́ ṣe part time job ni mo máa ń rìn ìrìn àjò, tí mo máa ń gbé bọ́ọ̀sì tàbí kẹ̀kẹ́ lọ sí ibi iṣẹ́. Ìgbà mí mu ṣì lè rìn tí ó bá jìnnà.

Ṣé o fẹ́ràn jiyàn? Rárá, mi ò fẹ́ràn láti máa jiyàn. Mi ò, mo kórìíra láti máa jiyàn, torí ìjiyàn ó máa ń fa, o le fa ìjà. Mati rí pé ohun tí mo gbàgbọ́, tí mò ń, tí mò ń gbìyànjú láti ṣàlàyé, wọn ò dá, wọn ò gbà dáadáa, mo le dákẹ́.

Ṣé o n wọ gíláàsì? Rárá, mi ò wọ gíláàsì. Ojú mi ò ní, mi ò ní problem ọjú. Nítorínà mi ò wọ glasses, mi ò wọ gíláàsì. Ojú mi ń ṣiṣẹ́ dáadáa.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Iṣẹ́ mi ò kọjọ mọ́ ìgbéjáde.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀ Rárá, mi ò kí n bínú nígbà tí n bá wà nínú ọkọ̀. Mo lè ní ó lè rẹ̀ mí, ṣùgbọ́n mi ò kí n bínú.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àìsíná rẹ? Mo máa ń kọ́ sílẹ̀, mo lè máa rí, mo lè record e sí orí phone mi, tàbí kí n kọ sílẹ̀ kí n store e sí orí file mi lórí phone.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé Bi oṣù márùn sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ìgbayẹn ni mo graduate ní yunifásítì, ilé ìwé gíga.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Ibi iṣẹ́ tí mò ń ṣe mi ò nílò tábìlì, orí fóònù ni iṣẹ́ mi wà. Àmọ́ léẹ̀kọ̀kan tí ẹ̀yin bá ro mí, mo lè lo tábìlì tí ó wà ní, ẹ́, pálọ̀ mi kí n fi jókòó kí n gbọ́wó síbẹ̀ kí n fi ṣiṣẹ́

Ṣé o fẹ́ràn lilo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè. Ó yára, ó yára láti dé ibi tí mo bá ń lọ especially tí building náà bá ga sókè.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Bí i ẹẹkan lọ́sẹ̀ ni mo máa ń ní ìpàdé. Ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń ní ìpàdé. Ìpàdé iṣẹ́ àti ìpàdé ẹbí.

Ṣé o maá ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo má ń ṣiṣẹ́ láti ilé. Ilé náà ni iṣẹ́ tí, ilé mo ti ń ṣe iṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ilé ni mo ti ń ṣiṣẹ́. O ró mi lórún báyìí.

Ṣé o ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde tó pọ̀ rẹpẹtẹ rí. Òde ìgbéyàwó wà, òde ìsọmọlórúkọ, òde convocation, òde graduation party oríṣìíríṣìí.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Lójojúmọ́, mo máa ń wọ tó ìgbà mẹ́rin sí márùn-ún, ìgbà mẹ́rin sí márùn-ún lójoojúmọ́ ni mo máa ń wo ojú àwòrán.

Ibona jẹ́jẹrú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mi ò fẹ́ràn nknkan, mi ò fẹ́ràn ìbóna jíjẹ ohun ọ̀kan. Mo fẹ́ràn bí yàrá mi ṣe rí bó ṣe rí.

Báwo ni o ṣe má ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Mo máa ń bá wọn dọ́rẹ̀ẹ́, mo máa ń bá wọn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà ìṣọ̀kan.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń fẹ́, mo máa ń fi àláàmù sí five, wákàtí márùn-ún àbọ̀ ni mo máa ń fi àláàmù mi sí.

Ṣé ojú rẹ, ṣé ojú rẹ dára? Ojú mi dára, ó ṣiṣẹ́ dáadáa. Kò fún mi ní wàhálà kankan.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni pé Ọlá óyèmi, Ọláyẹmí.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkàrà, mo fẹ́ràn moinmoin, mo sì fẹ́ràn iṣu díndín àti bọ̀lì.

Ṣé o ní gíláàsì oòrùn? Rárá, mi ò ní gíláàsì oòrùn, èyí tí mo ní ò ti bàjẹ́, mi ò dẹ̀ tí ra imí.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? O máa ń, ó le fún mi láti ṣe ìdọ́gba láárín iṣẹ́ àti ìgbésí ayé mi. Bọ̀ lẹ́kọ̀ọ̀kan, mo máa ń gbìyànjú, mo máa ń tiraka láti fi ìdọ́gba dáadáa síi.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Mo máa ń ní sùúrù kí ọkọ̀ náà kọjá kí n tó kọjá.

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù bíi mélòó kan. Fún ìgbà òtútù tó ń pè ní harmattan ní ọ̀dọ̀ wa bí bayi àti ìgbà òjò, ìgbà tójò bá ń rọ̀.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mi ò ní ẹranko ọ̀sìn o. Mi ò ní, mi ò sín ẹranko kankan. Àmọ́ ó wùn mí láti ní ẹranko ọ̀sìn. Boya toba ti, tí bá ti, tí bá ti ní stable income, then mo lè ní ẹranko ọ̀sìn.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àá, ó ti pẹ́. Èyí tí mo pàdé gbẹ̀yìn, ó ṣe wedding, àṣe pàdé. Mo lọ sí wedding ọ̀rẹ́, ọ̀rẹ́ mi kan ló ṣe wedding. Àmọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi tó kùn ún, ó ti pẹ́ tí mo ti rí wọn bíi ọdún mẹ́ta, mẹ́rin, márùn-ún sẹ́yìn.

Wákàtí mélòó ni o má ń siṣẹ́ ní lójoójúmọ́? Mo má ń ṣiṣẹ́ fún wákàtí bí mẹ́rin sí márùn ún lójojúmọ́, torí orí fóònù ni mo ti ń ṣiṣẹ́. Mo má ń ṣiṣẹ́ bí, ìgbà mí tó bá, tí iṣẹ́ bá lọ dáadáa, mo lè ṣiṣẹ́ fún bí i wákàtí mẹ́jọ.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn ohun mímu sóbò tó ń pè ní hibiscus flower ló fi ń ṣe é. Mo fẹ́ràn sóbò torí pé ó má ń mú, ó má ń, o dá fún ara, ó má ń, ó má ń fa weight and fat loss.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, ó yára tó. Ó yára gidi gan. Ó dẹ̀ mú iṣẹ́ mi yára.

Ṣé o maá n ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀rì rẹ? Bẹ́ẹ̀ni, mo máa n ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀rì mi, gbogbo áápù tí mo n lò àti social media, gbogbo ẹni mo má n ṣe ìmúdójúìwọ̀n é.

Àkókò mélòó ni o má ń jẹ oúnjẹ alẹ́? Mo má ń jẹ oúnjẹ alẹ́ ní àkókò aago mẹ́fà ìrólé tàbí aago méje ìrólé ni mo má ń jẹ oúnjẹ alẹ́ torí tó bá pẹ́ jù kò da fún ara mi, kò da fún un.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Rárá mi ò jẹun, mi ò ní ọkọ̀, mi ò kí ń jẹun nínú ọkọ̀. O je nnkan it. Ó jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe. Mi ò kí ń jẹun nínú ọkọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́ran fún ìlera? Bẹ́ẹ̀ni mo máa ń jẹ ẹran tó lẹ́ran. Mo máa ń jẹ óúnjẹ tó lẹ́ran lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ran ẹran, ó dáa fún ara mi, ó ní ìlọ̀tọ̀, ó ní protein.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Tí mo bá fẹ́ bá àwon oníbàárà sọ̀rọ̀, mo máa jẹ́ kí ojú mi kó gúnrégé, mo máa rẹ́rìn sí wọn, mo máa kí wọn dáadáa, mo máa fi ọkàn wọn balẹ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Gbogbo ọjọ́ Sátọ̀de ni mo máa ń fọ aṣọ. Tí aṣọ bá ti kún inú, -bas, inú laundry basket, o wá di ọjọ́ Sátọ̀de, à ma kọ sítá, a ma fọo.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí? Hmmm, mo ti bèèrè rí. Bẹ́ẹ̀ni, ó ni awọn igbà tí nǹkan máa rú mi lójú tí màá bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mi ò kí ń lọ sí ibi tí mo bá lọ pẹ́, mi ò kí ń pẹ́. Mo máa ń dé lákòókò.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan bí ọ ẹ́méjì lọ́sẹ̀. Mo máa ń sáré láti mú ara mi kó ya gágá. Mo máa ń sáré, mo dẹ̀ máa ń rìn náà.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Aa kìí wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Mi ò kí ń wọ. Mo máa ń, aṣọ ilé náà ni mo máa ń wọ.

Kí ni àwọn èrò rẹ fún ọjọ́, fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi ni pé kí n rí iṣẹ́ tó tún ju iṣẹ́ tí mò ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́. Kí n lè bẹ̀rẹ̀ àwọn business tí mò ń, tí mò ń plan kí n rí wọ́n ṣe.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba? Ìgbà mélò ló gbá? Mo gbá oúnjẹ ọ̀sán mi gba bíi wákàtí mẹ́rin sí márùn-ún kí n tó tún ju oúnjẹ imin, kí n tó se oúnjẹ imin.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Mo mọ bí wọ́n ṣe ń so bàtà, mo mọ bí wọ́n ṣe ń so báàgì, mo mọ bí wọ́n ṣe ń tún báàgì ṣe, mo mọ bí wọ́n ṣe ń so, tan ṣe ń ran aṣọ, mo sì mọ bí wọ́n ṣe ń tún àga ṣe.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Mo fẹ́ràn ìwé Gẹ̀ẹ́sì, mo fẹ́ràn ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì, ìyẹn English Language. Mo fẹ́ràn ẹ̀kọ́ Yorùbá, ìyẹn Yoruba Language Studies. Mo fẹ́ràn ẹ̀kọ́ Accounting.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí isẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi kò ṣe é ṣọ, torí wípé mi ò kí n bá wọn sọ̀rọ̀ lójú kojú. Orí internet ni isẹ́ mi wà. Mi ò kí n bá wọn sọ̀rọ̀ lójú kojú, but ó wà ok.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Ó máa ń jẹ́ ki n kí n, kí n, kí n rẹwà lọ́mọ obìnrin, ó máa ń jẹ́ kí aṣọ mi kó gúnrégé.

Ṣé o má ń gbọ́ podcast? Mo má ń gbọ́ lẹ́ẹ̀kọ̀kan. Èyí tí mo bá rí lórí social media ni mo máa ń gbọ́. Mi ò kì í lọ sórí podcast yẹn gangan kí n lọ gbọ́. Lórí Facebook tàbí TikTok mo ti má a rí àwọn podcast.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Mo máa ń sá fún ìṣòro. Mi ò kí ń dúró síbi tí ìṣòro bá ti ń jẹyọ. Mi ò kí ń fa ìṣòro só. Mi ò kí n, mi ò kí ń tolerate ìṣòro. Mo máa ń sá fún. Tobá dẹ̀, tí ìṣòro bá dẹ̀ jẹyọ, mo máa rí dájú pé mo, mo solve e.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mi ò fún ẹ ní, mi ò tí ì fún ẹ̀jẹ̀ rí. Mi ò tí ì donate tẹ̀jẹ̀ mi rí. Mi ò fún ẹ̀jẹ̀ rí torí ìgbà tí mo fẹ́ fún ẹ̀jẹ̀ wọ́n ni obìnrin ni mí, mi ò lè fún ẹ̀jẹ̀.

Báwo ni o ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Owó òkín da èmi at'ore mí pọ Owó ò kín ń da èmi àti àwọn ọ̀rẹ́ mi pọ̀, sókì bí bá ṣe fẹ́ pín owó láàárín ara wa.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí but àmọ́ kò pẹ́. Mo ṣe é fún oṣù méjì. Mo ń siṣẹ́ olùkọ́ that's iṣẹ́ teacher. Mo ṣe fún oṣù méjì.

Oṣù wo ni a bí ọ? Oṣù January ni a bí mi. Ọmọ Capricorn ni mí.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, àmọ́ tó bá jẹ pé fèrèsé ọkọ̀ ẹ̀gbọ́n mi ni, mo lè sí fèrèsé. Tó bá jẹ pé public transport ni, mi ò lè sí fèrèsé.

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Mo fẹ́ lọ sí orílè èdè China, mo fẹ́ lọ sí orílè èdè, Korea àti UK.

Ṣé o mọ bí a ti ń pa ẹja? Rárá mi ò mọ̀ bí a ti ń pa ẹja, mi ò pa ẹja rí. Àmọ́ mo fẹ́ kọ́ bí a tí ń pa ẹja.

Ṣé o fẹ́ràn rin òkè? Ṣé o fẹ́ràn rin òkè? Mi ò fẹ́ràn rin òkè lọ títí báyìí. Ẹ̀kọ̀kan ni mo máa ń rin òkè. Ẹ̀kọ̀kan ni mo máa ń rin òkè.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Mo máa ń gbàdúrà láàárọ̀ tí màá ti jí, mo máa ń gbàdúrà lálẹ́ tí màá fẹ́ sùn. Mo dẹ̀ máa ń yin Ọlọ́run.

Báwo ni o se máà ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń ní ìwà ìṣọ̀kan àti ìwà ìrẹ̀lẹ̀ tí mo fẹ́ bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́, àwọn iṣẹ́ part time tí mo máa ń ṣe.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Mi ò ní òṣìṣẹ́ kankan tí mo máa ń, tó ń bá mi ṣiṣẹ́. Nítorí náà mi ò kí ń fún, mi ò kí ń fún òṣìṣẹ́ ní owó àfikún.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń ṣètò ohun tí mo bá fẹ́ tà fún wọn, mo máa ń ṣètò bí mo ṣe máa jẹ́ kí wọ́n pinnu lọ́kàn wọn láti bá mi rájà.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ ní alẹ́. Ó máa ń ó jẹun tó rẹwà láti máa wò lójú Òfurufú.

Kí ni ó má a ń mú ọ rẹ́rìn-ín? Mo fẹ́ràn láti má a wo comedy, ó má a ń mú mi rẹ́rìn. Mo sì tí n bá ka ìwé tó ìwé mo lè rẹ́rìn-ín tàbí ọmọ mi tàbí àbúrò mi ó lè mú mi rẹ́rìn.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni etí mi dára. Ó ṣiṣẹ́ dáadáa. Mi ò ní wàhálà pẹ̀lú etí mi.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí n bá ti ṣinà tàbí tí mi ò bá mọ ibi tí mò ń lọ. Mo máa ń béèrè láti má jẹ kí n ṣinà. Ìyẹn ló rọrùn jù, kí n béèrè kí n má lè ṣinà.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. O kò jẹ́ ohun tó rọrùn fún mi pẹ̀lú ó dẹ̀ ní, ariwo tó pọ̀.

Ọjọ́ mélòó lo ní fún ìsinmi ọdọọdún? Ọdọọdún mo ní fún ọdọọdún mo ní bí two weeks to three weeks. Ọ̀sẹ̀ méjì sí mẹ́fà ni mo ní fún ìsinmi ọdọọdún.

Àkókò wo ní o féràn jù? Àkókò wo nínú ọjọ́ ni o féràn jù? Mo féràn àkókò ọbẹ àárọ̀. Ọwọ́ àárọ̀ sí ọwọ́ irọ̀ lẹ́yen ni. Ọ̀sán yẹn ni mí rí lì gbádùn. Mi ò fi taratara gbádùn ọ̀sán.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní ìṣẹ́ rí? Rárá, mi ò lẹ́ ẹnìkan kán kúrò ní Ìṣẹ́rí. Mi ò sí ní ipò yẹn.

Báwo ni o ṣe máà ń dáàbò bo ayé ìkòkò rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Mo máa ń rí i dájú pé mi ò kí ń póstì ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé mi sórí íńtánẹ́ẹ̀tì. Ó lójú ohun tí mo máa ń pósìtì.

Ṣé o fẹ́ràn ori àtẹ́gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ori àtẹ́gùn. Mo fẹ́ràn àtẹ́gùn gidi gan ni.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi kò pọ̀, pupo. Lórí fóònù mo ti ń ṣiṣẹ́, ìdojúkọ tí mo le rí lè jẹ́ pé boyà internet ń ṣe ṣèṣe, ó ń ṣe ségesège.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ rẹ? Ó ti ṣe díẹ̀ tí mo ti kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ó ti ṣe díẹ̀, kò ṣe ǹnkan tó wúlò fún ibi iṣẹ́ mi lọ títí ni mo kọ́.

Ṣé o máa ń ṣe àtúnlò ǹkan? Mo máa ń ṣe àtúnlò oríṣìíríṣìí ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Mi ò kí ń lo ǹkan lẹ́ẹ̀kan kí ń junu tàbí kí ń ṣọ́nú, mo máa ń lo ǹkan lọ́pọ̀lọpọ̀ ìgbà kó tó bàjẹ́ kí n tó wá ṣọ́nú.

Sé o fẹ́ràn o wà ní òru? Mi ò fẹ́ràn láti máa wà nínú òru o. Mo kórìíra òru. Mo sì gbádùn òtútù ju òru lọ.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ oògùn? Mi ò kí ń sábà lo ẹ̀rọ ìrànwọ́ oògùn.

Ṣé o máa ń fi ìpara sára? Mo nífẹ̀ẹ́ láti fi ìpara sára. Ó ní ìpara kan tí mò ń lò, orúkọ jẹ́ Nivea Lotion. Òun ni mo nífẹ̀ẹ́ jù. Ìyẹn Vitamin C, Nivea Lotion Vitamin C, òun ni mò ń lò. Ó dára lára mi gidi gan, ó bá mi lára mu.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù. Mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù.

Ṣé o ní àwọn ero ẹ̀rọ ọlọgbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé mi. Mo ní wọn tán pọ̀ rẹpẹtẹ. Bíi vacuum, smart vacuum cleaner bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán. Orí fóònù mi náà ni mo ti ń ya àwòrán. Fóònù mi ni mo máa ń lò láti ya àwòrán.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? MTN wà, Glo wà, Airtel wà, Etisalat wà, 9mobile.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi ni wípé kí n, kí n jáde lọ pẹ̀lú ẹbí mi, ká jọ ní eré, ká jọ ṣe eré ní àwọn eré, ẹ, àwọn park eré ìdárayá.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà, fìlà tó ń ṣe fún àwọn obìnrin. Mo máa ń wọ fìlà, fìlà hat tàbí ehn.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní ọ̀pọ̀ ọgbà ni mi ò kí ń jẹun l'òwúrọ̀, tàbí ní òwúrọ̀ tí n bá fẹ́ jẹun, mo lè, mo lè jẹ ẹyin, ẹran, snacks tàbí kí n jẹ full meal.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ó ti pẹ́ tí mo ti fò gbẹ̀yìn. Ó ti pẹ́ tí mo ti fò gbẹ̀yìn. Mi ò tí fò ní in recent times. Ó ti máa tó bi ọdún mẹ́ẹ́rin tí mo ti fò gbẹ̀yìn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? N-- mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ nígbà gbogbo. Ẹẹ̀ ko kan ni mo máa ń mu coffee torí mi ò fẹ́ kí, kí ara mi wà addicted sí coffee.

Ṣé orí máa ń fọ́ ọ? Orí máa ń fọ́ mi ni, a, orí máa ń fọ́ mi dé dé. Nínú ọ̀sẹ̀ kan, orí lè fọ́ mi tó bi ẹẹmerin sí ẹ̀mẹ́ta, ẹ̀ẹ́mẹ́ta sí ẹẹmerin lọ́sẹ̀

Báwo ni ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Kò níí, ó jẹ́ ohun tó ní àgbájá nínú. Iṣẹ́ mi ó wàá, ó simple, ó wà straightforward. So ìgbéyewó rẹ̀ straight to the point, kò sí ẹ́ní àbáyá or anything.

Ìṣẹ́, ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú. Wọ́n máa ń gba ọgbọ̀n ìṣẹ́jú.

Irú etígbọ̀ wò ni o má n lo? Mo ma n lo etígbọ́ oraimo ni mò n lo. Oraimo ni mo, ni mo fẹ́ràn láti ma lo.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Mo máa ń ṣe adúrà, tí mà ti jí máa gba àdúrà, tí mà ti jí máa gba àdúrà, màá dẹ̀ ṣètò oúnjẹ tí ọmọ mi máa gbé lọ sí ilé ìwé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde? A ti tó bi ọjọ́ méjì sí mẹ́ta tí mo ti kẹ́yìn lọ sí ìṣègùn òde.

Báwo ni o ṣe máà ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń kí wọn tí màá fẹ́ gbúró àwọn oníbàárà mi, mo máa ń kí wọn lórí video call tàbí video chat tàbí lórí email.

Ṣé o máa ń ṣe ìpè video? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè video dáadáa pẹ̀lú àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn oníbàárà mi àti ọmọ mi.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mi ò kí ń ra epo fún ọkọ̀ torí pé mi ò ní, mi ò tí ì ní ọkọ̀. Mi ò tí, mi ò tí ri ní ọkọ̀.

Eré ìdárayá wo ni o fẹràn jù? Mo fẹràn eré ìdárayá, ah, swimming. Mo fẹràn kí ma kọrin, kí ma jó, kí ma bá àwọn ẹbí mi ṣeré.

Ṣé owó tí òuń gba dára tó? Owó tí mò ń gba, ó dára díẹ̀, kò dára tó. Mo fẹ́, mo máa nífẹ́ láti, láti jẹ́ kí owó náà kó pọ̀ rẹpẹtẹ.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mo máa ń lo ẹ̀rọ Airpod àmọ́ mi o lu ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́

Ṣé o ní ọgbà? Mo ní ọgbà kékeré tí o ti tóbi rara. Kékéré. Mo gbin tòmátò, mo gbin ròdò àti àlùbósà ni mo gbin síbẹ̀

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, torí mi ò mọ ohun tí wọ́n fi ṣe oúnjẹ náà. Wọ́n ń lójú oúnjẹ tí mo máa ń jẹ.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Tí inumi bá ti dùn, màá gbé orin sí òrìfófó mi, àsí máa jó. Mo lè jó tí màá fi làágùn wà á lọ wẹ̀

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Oúnjẹ tí mo mọ̀, tí mo mọ̀ táa se ń sè dáadáa ó pọ̀. Amọ̀ eyi tí mo mọ̀, tí mo mọ̀ dáadáa dáa ni tí mo fẹ́ràn dáadáa láti máa sè. Òun ni iyán àti ọbẹ̀ ẹ̀gúsí.

Ṣé o máa ń wo ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ago ọwọ́. Mo máa ń wo ago ọwọ́ dáadáa. Ó wúlò fún mi gan-an. Ìgbà mí fóònù ò ní si lóòwo mi tí, tí máa fi wo time, tí máa fi wo ago. Nítorí náà ago ọwọ́ ló máa ń ṣisẹ́ fùn mi.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Mo máa, mo máa ń gbìyànjú láti, mo máa ń gbìyànjú láti ríi dájú pé gbogbo nkan tí mò ń ṣe, mò ń fi mo ń tiraka láti fún àwọn oníbàárà mi ní ohun tó da.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jùlọ. Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ rírọ tẹ̀tẹ̀.

Báwo ni ko ṣe máa ń yanjú àwọn ìṣòro èrọ ayárabíàṣá? Tó bá jẹ́ ohun tó, tí ò le púpọ̀ mo lè ṣe, mo lè yanjú ẹ̀ fúnra mi. Tábá jẹ́ ohun tí ó le, mo lè gbé fún àwọn tó máa ń tún irú nǹkan báyen ṣe, mo lè gbé fún wọn kọ́ rán mi lọ́wọ́.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jùlọ fi ṣe gbogbo ǹkan.

Nígbà wo ni o máa ń ra, ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun ni ìgbà tí èyí tí mo bá ń lò tó bá ti fẹ́ máa kọ iṣẹ́ lẹ̀, tó bá ti ń, tó bá ti ń kọ iṣẹ́ lẹ̀ tí ò dáa mọ́.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Mi ò tí ì ní àǹfààní àti gun ọkọ̀ ojú omi. Ó jẹ́ ohun tí ó, tí èèyàn lè rí ní, ẹ́ẹ̀, ibi tí mò ń gbé.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ Fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mi ò tí wọ ọkọ̀ òfurufú rí, nítorí náà mi ò mọ̀ bí fèrèsé wọn ṣe rí.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo mọ bí a ti ń, mo mọ bí a ti ń se oúnjẹ oríṣìíríṣìí. Mo sì fẹ́ràn láti máa se oúnjẹ.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mò máa ń mi ò ní òṣìṣẹ́ kankan tó ń ṣiṣẹ́ fún mi. Nítorí náà mi ò kín darí òṣìṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn rìn àjò fún isẹ́? Ó ti ṣe díẹ̀. Ó ní isẹ́ kan tí mò ṣe bí i ọdún mẹ́ta sẹ́yìn tó máa n jẹ́ kí n rìn àjò. Mi ò sisẹ́ yẹn mọ́, ọdún mẹ́ta ni mo ti se tí mo ti rìnrìn àjò fún isẹ́ gbẹ̀yìn.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mi ò ní ètò ààbò kọ̀ǹpútà. Mi ò gbọ́n n pa ẹ̀rí gan. Mo kàn ń lo kọ̀ǹpútà mi bẹ́ẹ̀ ni.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná rara. Bí mo bá ti lòó pẹ́ díẹ̀, tó bá ti fẹ́ máa lọ wọ́rọ́ lára lọ́wọ́, mo ma gbé kalẹ̀ kó tutù.

Ìgbà wo ni ọjà tuntun yóò jáde? Mi ò ní ọjà kokan tó máa jáde mo ti bẹ̀rẹ̀ sí máa ta ja.

Ṣé o ní àgbàlá òjò? Àgbàlá òjò, bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò bí i méjì tí mo máa ń lò ní ìgbà tí òjò bá rọ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi pẹ̀lú clipper, èyí ni ohun ta fi ń gé èékánná. Mo máa ń fọ̀ ọ́, mo sì máa ń lọ sí ilé, ilé oge láti ṣe èékánná mi lóge.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ti ṣe díẹ̀ tí mo ti sunkún gbẹ́yìn, mi ò kí n jẹ́ kí ǹkan kó dùn mi lọ́kàn títí tí màá fi tó fi má a dojú ẹkún.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi bí i ẹ lojoojumọ́, àmọ́ ọjọ́ tí mo máa ń ṣe èyí tó jùlọ ìmọ́tótó tó jùlọ tí màá tọ́jú gbogbo ibi tí mi ò kí ń tọ́jú lọ́jọ́ lojoojumọ́, ọjọ́ Satide ni.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan. Tí iṣẹ́ mi ò bá ti pọ̀, màá sùn ní ọ̀sán, làti fi sinmi.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ oju ojú-irin rí? Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin oju-irin rí. Mo fẹ́ràn láti máa rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin, ó jẹ́ ohun tó rọrùn.

Ṣé o ti lu etí rẹ? Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi. Mo ní èwù etí méjì. Mo sì ni fẹ́ láti máa lo ìbọtí àti earrings, hair loops.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iyán àti ẹ̀gúsí àti iyọ̀.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣisẹ́pọ̀? Mi ò kí ń sábà ṣe ìwádìí àwọn alábàáṣisẹ́pọ̀ nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kò nílò information, personal information.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń lọ sí ilé oge láti ṣe irun mi. Mo máa ń ṣerun mi ní ọà, mo máa ń lo attachment fi ṣerun tàbí kí n fix.

Kí ni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Traffic ló máa ń fún mi ní ìtara ibi iṣẹ́ tí èmi bá ti rí ẹni tí ó máa pè mí.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máà ń, mo máà ń ṣètò bí a ṣe, èmi àti ọmọ mi ṣe máa jọ lo àkókò wa. Tá bá fẹ́ jọ ṣeré, tí a bá fẹ́ jọ jáde, a lè lo bí i wákàtí méjì sí mẹ́ta.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ web design, mo fẹ́ kọ fashion design, mo fẹ́ kọ bí wón ṣe ń ṣètò ọjà.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Rárá mi ò kí ń pàdé àfojúsùn títa mi torí mi ò ní àfojúsùn títa, mi ò ní òjà ti mo ń ta ni báìbàì.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Mi ò mọ bí wón ṣe ń ṣe, ṣe ìrànwọ́ àkókò.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Tí n bá ti gba owó oṣù mi tàbí owó ọ̀sẹ̀, mo máa ń sèto owó tí mo máa n lò fún data. Mo máa ń ṣe ètò ẹ lọ́tọ̀.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea ju coffee lo, torí coffee máa ń ó ní àwọn ohun tí mi ò ní fẹ́ràn láti wà lára mi. Mo fẹ́ràn cof-- tea ju coffee lo.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Mo máa ń ṣètò ìrìnàjò ní ọjọ́ díẹ̀ sí ọjọ́ tí mo bá fẹ́ rìnrìnàjò. Mo máa kó ohun tí mo nílò, àti owó tí mo nílò, àti irinṣẹ́ tí mo nílò.

Kí ni o máa ń ṣe láti ta ìwà síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? A máa ń ṣe oríṣiríṣi eré tàbí gamu.

Ṣé o ní káàdì iṣẹ́? Rárá mi ò ní káàdì iṣẹ́. Iṣẹ́ mi ò nílò káàdì.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Kò sí ǹkan tó wà nínú kí n pín oúnjẹ mi, mo lè pín oúnjẹ mi fún ẹni tí ebi bá ń pa àbí fún ọ̀rẹ́ àbí fẹ́bí.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Mo fẹ́ràn láti máa jẹ èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn láti máa jẹ ju.

Ṣé o mọ bí a ti ń fò? Rárá mi ò mọ̀ bí a ti ń fò. Mi o fo rii.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo má ń dáhùn, mo máa ń dáhùn nibi iṣẹ́, ibi iṣẹ́ mi kò wà official. Ilé náà ni mo ti ń ṣiṣẹ́ but bí mo bá fẹ́ dáhùn fóònù, mà á dára yá, mà á rẹ́rìn ín.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dowo? Mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn atọwọ́dá.

Kí ni ìgbádùn rẹ̀? Kí ni mo máa ń gbádùn? Mo máa ń gbádùn oúnjẹ. Mo máa ń gbádùn kí n máa kàwé. Mo má ń gbádùn kí n máa wo fíìmù. Mo dẹ máa ń gbádùn kí n máa wà pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin ní ẹ̀kọ̀kan kẹ́lẹ́ kẹ́lẹ́, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Mo máa ń kọrin sí inú igbadó.

Ṣé o má ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò kí ń di ọjà àbò nígbà tí mo wà ní ọkọ̀. Èmi ò kí ń dí ọjà, mo ò kí ń kó ọjà kiri.

Àkókò wo ni o fi ìsìn rẹ sí? Mo fi sí àkókò ìrọ̀lẹ́. Àkókò ìrọ̀lẹ́ ni mo fi ìsìn mi sí.

Nígbà wo lo, nígbà wo ni o kẹ́yìn lọ́ ẹ̀yin? Nígbà wo ni o kẹ́yìn lọ́wó ẹ̀yin? Mi ò kẹ́yìn lọ́wó ẹ̀yin rí. Mi ò kọ ẹyin lọ́ ẹ̀yin rí.

Yàrá wo nínú ilé rẹ ni o féràn jù? Mo féràn yàrá mi àti yàrá sitting room, bọ mo fẹ́ràn yàrá mi jùlọ.

Omi tí ó máa ń mu lójoójúmọ́ pọ̀ tó o. Mo máa ń mu omi tó pọ̀ tó three liters lójoójúmọ́. Two point five liters sí three liters mo máa ń mu ní ojoojúmọ́.

Ṣé o máa rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa rìn ní àlàáfíà. Ará, mi jí pé pé mo dúpẹ́ lọ́wọ́ Olọrun. À, inú mi dún pé mi ò ní àìlera.